Sọ fún wa nípa eré ìdárayá mìràn tí à ń ṣe níbí yìí. Níbi eré ìdárayá, eré wo? Eré ìdárayá bí eré bọ́ọ̀lù, ka gba bọ́ọ̀lù. Mi mọ̀ kí a gbá bọ́ọ̀lù. Nkan tun mo tún mọ̀ náà níyen ka gba bọ́ọ̀lù. Ọká, ká play lúdò. Tí ó bá, tí ó bá ṣẹ́ ààyè láti gbá bọ́ọ̀lù a lè play, whott? Ka, ka ṣeré whot? Ka play what? Ka play lúdò náà. Hmm. Àwọn eré ìdárayá tí, àwa maa n ṣe níbí níyen ìgbà tí ìdíje ń wá. Ẹ̀ nípa eré bọ́ọ̀lù tí àwa máa ń gbá níbí yìí. Hmm. Àdúgbò sí àdúgbò. A máa ń, a máa ń parapọ̀ láti, kọjú ara wa. Ẹni tí ó bá dẹ̀ gbegbà oròkè, owó tí a bá fi sí, òhun ló máa jẹ́, òun ló máa jẹ́ àǹfààní wa tí a ó pín, à, lọ́wọ́ ara wa.

Sọ fún wa bí o ṣe ń gbọ́ orin Yorùbá lórí fóònù. Tí mo ṣe ń gbọ́ orin Yorùbá, àwọn orin tó bá ṣẹ̀ jáde tí mo fẹ́ràn, tàbí àwọn orin ayé àtijọ́ tí mo fẹ́ràn jùlọ tó níí tó, tó ń kọ́ ni, tó ní ẹ̀kọ́ nínú, mo máa ń gbọ́ wọn nígbà tí ó bá sí iṣẹ́ fún mi láti ṣe. N sì ń lo, earpiece mi fi gbọ́ àwọn orin yìí, kó ba lè, à, ṣe ìmísí fún mi. Àwọn orin bí Kristẹni, àwọn orin bí ayé àtijọ́ tó, tó ní ọgbọ́n nínú, ohùn irú àwọn orin yẹn lẹ mi máa ń gbọ́.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? N kò ṣiṣẹ́ ju adùn sugar tí wọ́n fi ṣe lọ ní. N kò dùn adùn sugar tí wọ́n fi ṣe. Kò sí ice cream tí, tí, mo yà sọ́tọ̀ pé àbí boya mo fẹ́ràn jù lọ náà. Kò sí. Nítorí adùn kan náà, ní gbogbo wọ̀n náà jọ ní adùn sugar náà ni àwọn bí èròjà tí wọ́n fi ṣe náà ló kára yàtọ̀ díẹ̀díẹ̀ ní ó ba ju bá ń lọ.

Sọ fún wa bí o ṣe ń rí, sọ fún wa bí o ṣe ń rí láti padà sílé lẹ́yìn ìgbà pípẹ́. O máa dàwí pé "àh! Ó ti pẹ́ tí mo ti rí àwọn ènìyàn mi kẹ́yìn." N o máa ń ṣe mí bẹ pé "àh! Ó yẹ kí n tètè padà lọ sílé, ó kí n lọ rí àwọn èèyàn mi mú." N pé mo ti miss wọ́n, n mo ti, ó ti, ó ti, ó ti pẹ́ kẹ́yìn tí mo ti fi ojú rí wọn. Ohun tí ó yípadà náà ni wípé ínú won máa dùn, àgbà náà ti máa dé. Ẹ pé náà ni àgbà ti dé. N àwọn ọmọdé tí a fi sílẹ̀ náà, àwọn náà ti dàgbà díẹ̀ díẹ̀. Ẹni tí òun pàdé, àwọn bí ará ìlú náà tí a jọ wà nígbà yẹn kí n tó kúrò ní ìlú, a lè rí ó ra kájọ́, ó kí ra ká yọ̀ mọ́ ara wa pé sẹ ti dé ni, àti dé o. Báwo ni ọ̀hún ó, a ó kí ra wa. Bí ó sì dẹ̀ ṣe ń rí lára, òun ni wípé inú òun, ẹyín inú gbogbo èèyàn máa dùn pé àwọn èèyàn wa ti dé o, ẹ káàbọ̀, ẹ ku àlejó, ẹ ti dé.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ojoojúmọ́ nì o, ni mo máa ń fọ ọkọ̀ mi nítorí pé ojoojúmọ́ lé mi máa ń lò ó, ojoojúmọ́ ni mo dè máa ń fọ kó ba lè tuntun padà. Ojoojúmọ́ lé mi máa ń fọ ọkọ̀ mi, kọba jú bà n lọ.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni o, mo ní irungbọ̀n. Nítorí pé mi kì n ṣe ọmọdé. Àgbàlagbà ni mí tó ní ẹbí, o tí ní ẹbí. Mo ní irungbọ̀n. Irungbọ̀n mi máa ń gùn, mo dẹ̀ máa ń fa nígbà tí mo bá ti lọ gé irun.

Lérò rẹ, lérò rẹ, kí ni sùúrù? Sùúrù ni baba ìwà. Sùúrù jẹ́, kí ẹ̀yàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí ẹ̀yàn ní, kí ẹ̀yàn má wùwà jàgídíjàgan, kí ẹ̀yàn má jẹ́ oní, oní, oní pàápàá ọmọ. Hmm, kí ẹ̀yàn ní sùúrù. Ti eyan ba ni suuru nítorí won maa n powe yi pe suuru ohun ni baba ìwà. Tí ẹ̀yàn bá ní sùúrù, gbogbo nǹkan tí èèyàn máa fi ìbínú fi ṣe, tí eyan máa lọ fi ṣe ìwà wu, èèyàn ò ní ṣe. Ti ẹ̀yàn bá ní sùúrù, sùúrù yẹn ó máa jẹ́ kí, gbogbo nǹkan tí ẹniyen bá ń dojúkọ ó máa le jẹ́ kó wà ní ìkáwọ́. Nítorí pé sùúrù tí ẹni yẹn ní ó máa le fi rònú pé, à, má jẹ n fi, má jẹ n fi ìwà ìbínú ṣe nǹkan báyìí. Sùúrù yẹn ló máa jẹ́ kó lè ronú jinlẹ̀ pé, tí mo ṣe fẹ́ ṣe léleyi ohun ni won fi n so pe suuru ni baba ìwà, koba ju ba n lo.

Lérò rẹ, kilódé tí à ń fi ń bọ̀wọ̀, bọ̀wọ̀ fún àgbà? Lérò rẹ, kilódé tí a fi ń bọ̀wọ̀ fún àgbà? Nítorí wípé ọjọ́ orí wọn náà ni a fi ń bọ̀wọ̀ fún àgbà. Èèyàn gbọdọ̀ bọ̀wọ̀ fún àgbà, òbí tó bíni lọmọ or àgbà tó bá lè bíni lọmọ, èèyàn máa ń bọ̀wọ̀ fún. Eléyìí tí ò lè bíni lọmọ gan tó gba ọdún méjì, mẹ́ta, merin-in, márùn-ún lọwo wá náà, or dún-- tá- tó jẹ́ ẹgbẹ́ẹgbẹ́ gan, èèyàn gbọdọ̀ bọ̀wọ̀ fún wọn. Èèyàn gbọdọ̀ bọ̀wọ̀ fún wọn. Ẹ̀yàn máa ń bọ̀wọ̀ fún ara wa ní ọ o baa je ọmọdé náà, kí èèyàn bọ̀wọ̀ fún, kí eeyan de kọ ọmọdé tí, tí òun náà ṣe lè máa bọ̀wọ̀ fún àgbà. Lérò mi, kilódé tí a fi ń bọ̀wọ̀ fún àgbà? Nítorí pé ewú ọjọ́ orí wọn ni èèyàn máa ń fi bọ̀wọ̀ fún wọn, èèyàn máa ń fi ń kí wọn, èèyàn máa ń fi ń rán wọn lọ́wọ́. Eyan maa fi n ran won lowo ni gbogbo ìgbà. Àyan-- tí èèyàn bá ń ṣe báyìí nítorí pé ìgbà kan náà wà tí àwa náà a ó dàgbà, tá a dógbò, tá a máa lọ́mọ lẹ́yìn táwọn ọmọ náà àti àwọn èèyàn tó yíwa ká náà tí wọ́n máa bọ̀wọ̀ fún wa. Ní inú ìwé mímọ́ tí a mọ̀, tí à ń ṣẹ, ó kọ́ wa wípé kí a bọ̀wọ̀ fún àgbà kí àwa náà bá lè dàgbà, ká bá lè pẹ́ láyé. Òhun ni à ń-- òfin òhun. A dè máa kọ́ àwọn ọmọdé náà tí wọ́n, tí wọ́n ṣe lè ṣe ìbọ̀wọ̀ fún àgbà. Ohun tó dẹ̀ ń yípadà ní òde ìsìn yìí tí a wà yìí, àwọn ọmọ tí a ní wọn à kí ń bọ̀wọ̀ fún àgbà, kò dẹ̀ dáa rárá. Eyan nílò láti ko won náà ni.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Mo ní ètò ààbò kọ̀ǹpútà. Won le, bi a se le dáàbò bo komputa wa. Wọ́n ńi ṣe mó ní ètò ààbò fún kọ̀mpútà. Ètò ààbò kọ̀ǹpútà yẹn, mo ní ètò rẹ̀. Àwọn nǹkan tó yẹ kí a ṣe láti lè fi dáàbò bo kọ̀ǹpútà tí a bá ń lò. Ohun tí ó yẹ́ mi sími yẹn ni ẹ̀yàn máa ṣe, eyan a dé máa tọ ipélé rẹ̀, ó tọ ipin rẹ̀, láti lè fi, láti lè fi dáàbò bo kọ̀ǹpútà tí a bá ń lò.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú àwòrán rẹ. Ehn, mo máa ń, ìmíì mo máa ń fi sórí cloud. Ìmíì mo máa ń, ó máa ń wà lórí fóònù mi. Ìmíì a dẹ̀ máa, a máa fi ṣe frame, táa máa fọ̀ọ́ jáde àwọn eléyìí táa bá fẹ́ràn jù gan-an lọ, tó jẹ́ favourite wa. N, a máa ń, a máa ń fọ̀ọ́ jáde, táá fi ṣe fíréèmù. N, asòtí mi sì máa ń ṣe ìtọ́jú àwòrán tí mo nílè.

Sọ fún wa bí o ṣe ń lọ ra ohun jíjẹ. Ìgbà míràn mo lọ n ra ohun jíjẹ ní ibi tí wón ti ń ta oúnjẹ. Ó lè jẹ ìrẹsì àti ẹwà mo fẹ lọ rà yíì lọ rà níbi tí wón ti ń dáná oúnjẹ. To ba de jẹ́ snacks ni mo fẹ rà. N lọ àwọn big, restaurant yẹn tí a mọ̀ sí, Mr Biggs or Tantalizer or Shoprite àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. N lọ ra àwọn irú oúnjẹ tí mo fe jẹ n lọ rà nbé.

Báwo ni rírà, òhun ṣe rí tẹ́lẹ̀, báwo ni, ni, báwo sì ni ó ṣe rí nísinsìnyí? Tó ṣe rí tẹ́lẹ̀ ni wípé ǹkan rírà ó wọ́pọ̀, ó rọrùn fún àwa, àwa mẹ̀kúnnù. Gbogbo ǹkan wọ̀nyí kò gbéye lórí nígbà yẹn, ló sì dára nígbà yẹn. Gbogbo àwọn ǹkan tí, tí ó wọ́n gógó yìí kò wọ́n gbà yẹn. Ọ̀pọ̀ la dẹ ń rà wọ́n, bọ̀ nísinsinyìí gbogbo ẹ ti yípadà, gbogbo ǹkan táa ń rà wọ́n five naira tẹ́lẹ̀, ó ti di one thousand naira ńisìn. Ti, ti, ìnira yẹn tó ṣe rí nìyẹn fún àwa tí à ń gbé ní orílẹ̀ èdè yìí.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Nígbà kúgbà, lóòrèkóòrè ni èmi máa ń wọ ago ọwọ́. Nígbà tí mo bá ń lọ ibiṣẹ́ ni o, tí bá ń lọ ilé ìjọsìn ni o, máa ń wọ ago ọwọ́ nítorí pé mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? N, káto bẹ̀rẹ̀ iṣẹ́, mo máa gbà wọ́n níyànjú. Mo máa ń bá wọn sọ̀rọ̀ wípé iṣẹ́ ta fẹ́ ṣe yí o, èmi ò wá ìmẹ́lẹ́, èmi ò wá ọ̀lẹ, èmi ò wá ká máa ṣe oròjú lórí iṣẹ́ tí a fẹ́ ṣe yìí. Mò dẹ́ tún máa sọ fún wọn wípé, n, ẹ jẹ́ kí a sowọ́pọ̀, ká jọ ṣiṣẹ́ tó wànlẹ́ yìí, kó ba lè mú àṣeyọrí wá. Èmi ò wá, a, ẹni tó jẹ́ pé ó máa jẹ́ okùnfà iṣẹ̀ tí a fẹ́ ṣe yìí ṣẹ́yìn. N, tá bá dẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọun, mò máa mójú tó wọn, tí wọ́n ṣe ń ṣiṣẹ́ òun, mò dẹ́ tún máa gbà wọ́n níyànjú. Gbogbo eleyi tó bá jẹ́ ìṣòro tí wọ́n bá mú wá sọ́dọ̀ mi, a máa jọ wò ó, a máa jọ jìróro ẹ̀, a máa jọ ro tí a ṣe lè ṣe irú iṣẹ́ tó mú wála dani. N, tí èmi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi nìyẹn. Tí wọ́n bá dẹ́ ti parí iṣẹ́, mò dẹ́ tún máa dúpẹ́ lọ́wọ́ wọn fún, a, àkìtìyan wọn lórí iṣẹ́ ọun. Ni o bá jú báun lọ.

Sọ fún wa nípa kíkọjá omi nínú ọkọ̀ ojú omi níbo? N-n-n eléi tí èmi mọ̀ oun ni, à, ibi tí mò tí ń ṣiṣẹ́ ní Lagos Island, n-n-n tí a bá fẹ́ kọjá lójú omi, n-n-n a máa ń ní, n-n-n ọkọ̀ ojú omi tí a máa ń lò tí a mọ si flying boat. Òun la máa ń lò tí, a-a-a máa san-- tí a máa ra tíkẹ̀ẹ̀tì rẹ̀, tí wọ́n sì gbé wa, a-a-a tí wọ́n sì gbé wa gba ìlú ìkejì já. Tí a bá fẹ́ lọ ṣe nǹkan bí iṣẹ́ or bí, project tí a ní láti ṣe, tó jọ mọ́ pé a, a-a-a ní, a ní láti, a-a-a ní láti, a-a-a wọ ọkọ̀ ojú omi dé ibi tí à ń lọ ọhún. Bi o ṣe n ri. Ẹn nígbà ti mo kọkọ wọ ọkọ ojú omi, ẹru omi ba mii. Ẹ̀rù yẹ́n kọ́kọ́ bà mí. Mo wípé: à, sé bá-- tí kìnì bá lọ, tí ọkọ̀ ojú omi yìí bá lọ dà sínú omi, báwo ni àwa yìí ṣe fẹ́, ṣe fẹ́ yè? Tá ṣe, tá ṣe fẹ́ yè? Bọ wọn fi dawa loju oe ko s'ewu. Pé gbogbo ẹ ò wà ní, a-a-a ìkáwọ́ wọn. N-n-n ìgbà tí o lọ, n-n-n ó ti tó oṣù kan, mẹ́lòó kan sẹ́yìn, nígbà tí iṣẹ́ ojú omi yìí tí a ṣe kẹ́yìn.

Nígbà wo ni o kẹ́yìn ni ala burúkú? Nnn kò sí o, èmi ò lálá burúkú rí. Hmmm, mi mi n lálá burúkú rí. Mi tiẹ̀ mọ̀ ìgbà tó kẹ́yìn tí íì emi ń lá àlá tó jọ bẹ́ẹ̀. Hmmm, èmi ò dènì lá àlá tó jọ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Hmmm, mi mi n lá àlá burúkú rí. Hmmm, Ọlọhun dẹ máa n rán mi lọ́wọ́. Hmmm, èmi ò dènì rógùn àlá burúkú lágbára Ọlọ́run. Ko ju báun lọ.

Sọ fún wa nípa mọ́ímọ́í àti àkàrà, bí a ṣe ń ṣe wọ́n. Ẹ mọ́ímọ́í, ka ki, kí mọ́ímọ́í kó tó, kó tó jáde, hm, a máa lu-- a máa fọ ẹ̀wà ohun, a máa fọ nínú omi, a máa bó epo ara ẹ̀wà ohun, hm, tí ó fi dii funfun. Tí a bá ti wá bo tán, a gbe lọ sídi blender, ọ̀ ka gbe lọ ẹ̀rọ tó máa ń lọ ata, tó máa bá wa lọ kúná. Tó bá ti bá wa lọ kúná, àwa pèsè rẹ̀. Hm, táa ṣe ń pèsè mọ́ímọ́í òun ni wípé a, a, a wá ǹkan èròjà rẹ̀ bí i maggi, edé, ẹja, ẹyin, òróró, hm. Tí a bá ti wá lọ ẹ̀wà yìí tán, a fi iyọ̀ si, a fi maggi si, a rọ papọ̀ dáadáa tí ó, tí gbogbo ẹ ó yí maa ra wọn, a f, kó edé si, a tún ṣe gbogbo ẹ ó ti yí maa ra wọn dáadáa, a wá bu òróró si, a tún ro ro ro tí gbogbo ẹ ó fi, tó fi yìí maa ra wọn dáadáa, a wá taste e boya ó ti, boya o ti dùn tó, boya ó ní adùn. Tó bá ti ní adùn tó, tó bá yẹ pé inú nylon ni eeyán fẹ́ lò fún mọ́ímọ́í ohun ọ̀ inú ewé, eeyan ó wá fi sínú ewé ọ ko fi sínú nylon. Hm, a se wá fi àwọn ẹja tí a bá fẹ́ fi si, a máa, a máa fi si. Ó máa ń ní ìwọ̀n tí a máa máa bu sínú nylon yẹn. Tó bá ti kó, tó bá ti tó ojú wọn ẹ̀, a fi ẹja sí inú, aah, ìwọ̀n ohun, a dẹ̀ tún fi ẹyin si, a, a sọ nylon yẹn, a wá fi sínú, aah, ǹkan ìdáná tí a fẹ́ lò táa máa sì port. A wá ṣẹ́tì àwọn, aah, mọ́ímọ́í yẹn si, a wá gbé kaná tí ó fi jìná. Táa ṣe ń ṣe mọ́ímọ́í niyen, tó bá jẹ́ àkàrà, hm, àkàrà náà, táa se n ṣe mọ́ímọ́í yen náà là ṣe ń ṣe àkàrà. A á, a bo epo ewa ohun. Tí a bá ti bó táa ti fọ dáadáa, a gbe lọ ẹ̀rọ tó máa ń lọ ata fún wa ọ̀ blender wa. A lọ tí ó fi kúná. Hmm, ta ba wa ti lo, to o, to o ti wa kuna, a o fi iyo si, a o fi maggi si, hm, a lè fi, a lè fi ata náà si. Hm, a lè fi ata náà si tó bá, tó bá lè ní ata yẹ́ríyẹ́rí tí mọ́ímọ́í yẹn náà yẹn máa ń fi ata si o. Hm, eeyan máa ń lọ ẹ̀wà pẹ̀lú ata náà tí eeyan ó lọ papọ̀ tó fi àlùbọ́sà si. Ìkankan náà ni pẹ̀lú ti àkàrà náà. But eleyi ti o wa yàtọ̀ ni àkàrà àti moi moi ni wípé, ni pa ti àkàrà, a gbe epo re kaná, a wa ma se hnn, ewa ti àti lo yen, a wa maa se sínú epo to ti gbóná yen. Hm, a wá máa ṣe bíi bọ́ọ̀lù tí ó fi fọ́mù àkàrà fún wa n o gba ju bahun lọ.

Léèrò rẹ, kí ni ìwà ọmọlúwàbí? Ibi tí ó ti wá. N- ìwà ọmọlúwàbí ni wípé, n, ọmọ tí a bí nílé ire, ọmọ tó wùwà ire, ọmọ tí ó kì ń ṣe ìpátá, ọmọ tí ó kì ń wùwà jàgídí jàgan, ọmọ tí ò kí ń ba orúkọ òbí rẹ jẹ́, ọmọ tí, ọmọ tí a ṣee mú yangàn láwùjọ, ọmọ tó lọ sílé ìwé tó kàwé, tó yege nínú ẹ̀kọ́ rẹ̀, òun ni a ń pè ní ọmọlúwàbí. Ọmọlúwàbí òhun ni ọ̀rọ̀ tí a máa ń lò ní, àń, èdè Yorùbá n bí ta fi ń, ta fi ń sọ àwọn ọmọ tí ó bá yege, àwọn ọmọ tí ó ṣe mú yangàn láwùjọ, n, òun ni a ń pè ní ọmọlúwàbí.

Ṣàlàyé ijó tí a mọ̀ ní agbègbè rẹ. Ṣàlàyé ìjọ, ijó tí a mọ̀ ní agbègbè rẹ. Nnu, ijó wo? Ijó Yoruba wo? Nnu, kò sí ijó kan pàtó. Kò sí ijó kan pàtó. Àwọn ènìyàn ṣà ń jó ijó. Ijó ayọ̀ náà ni tó bá ṣe wà, làwọn ènìyàn ṣe máa n jó. Hmm.

Sọ fún wa nípa orin tí gbogbo ìdílé yín mọ̀. Hmmm, orin tí gbogbo ìdílé mi mọ̀ ni orin, aah, Kristẹni. Ìgbà tí ẹ̀ ń kọ́, hmmm, a le, a ń kọ lójoojúmọ́ náà ni. Ta fi ń yin olúwa, lógo ọba tó dá wa sí. Hmmm, ní gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ ṣé ooo baba. Orin tí awa máa ń kọ níyen tí gbogbo ìdílé wa mọ̀. Hmm, kò bá ju bá ń lo ẹsẹ púpọ̀.

Sọ fún wa nípa aṣọ tí ìdílé ń wọ̀ pọ̀ ní àjọyọ̀. Hmm, ìgbà mí à máa ń mú àǹkóò, àǹkóò yẹn la maa mọ̀ sí, la máa ń pè ní uniform, tí gbogbo wa ó wọ̀ tí a bá ti ń ṣe àjọyọ̀. Hmm, ó lè jẹ́ ankara ni, ó lè jẹ́ àwọn plain material yìí ni tí a máa lọ rà lọ́jà, tí a gbe fún àwọn tó ń bá wa rán aṣọ tà máa sí tailor ti won o bá wa rán. Ọjọ́ tí ayẹyẹ, ayẹyẹ yẹn bá dé, ohun ni gbogbo wa ó gbe sọ́rùn. Hmm, táa, tá lọ fi ṣe àjọyọ̀ ohun.

Sọ fún wa nípa alùpùpù tí ń gbé ènìyàn. Alùpùpù tí ń gbé ènìyàn là ń pè ní ọ̀kadà. Èyí ta mọ̀ sí ọ̀kadà ni ọ̀dọ̀ wa ń bí. Hm, ìgbà tí òhùn gùn ún, mo máa n gùn lẹ́ẹ́kọ̀ọ̀kan nígbàtí mo ba ń lọ ibì kan tí mo dẹ̀ ri wípé mo ní láti tètè dé ibi tí mo ń lọ hmm, mo má ń, mo má ń gùn alùpùpù yìí kó ba lè mú ìrìn-àjò mi yá fáfa. Hmm, owó rẹ̀ máa ń gbé sókè ju àwọn mọ́rúwà tí a máa ń wọ̀ or àwọn bus tó máa ń gbé wa. Hmm, owó rẹ̀ má ń, ó gbé, ó gbé sókè ju àwọn èyí lọ. Hmm, nítorí wí pé, àń, alùpùpù yìí ó máa ń mú ìrìn-àjò ẹni yá kíákíá.

So f, so fún wa, nípa àtúnṣe oko àti alùpùpù. Hmm àtúnṣe ọkọ̀, tí ọkọ̀ bá ní, tó bá ní wàhálà kan nínú, a máa ń gbe lọ ọ̀dọ̀ mechanic tó máa ń bá wa ṣe ọkọ̀ ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni alùpùpù. Hmm tí owó wàhálà kan bá jẹyọ lára, à, ọkọ̀ tí à ń wa àbí alùpùpù, hmm ọ̀dọ̀ mechanic là ń gbe lọ tí ó bá wa wò, tí ó bá wa wò nǹkan tí ó mú ọkọ̀ ohùn or alùpùpù ohùn. Hmm tó bá dé tí sọ fún wa pé nǹkan tó mú rè, a dẹ̀ wa owó tí a máa fi ṣe, tí ó fi le jẹ́ kí a lè rí i lò padà.

Oúnjẹ wo ni o n retí ní àkókò, ní àkókò kọ̀ọ̀kan? Oúnjẹ wo oúnjẹ tí mò ń retí ní àkókò kọ̀ọ̀kan, hm àwọn oúnjẹ bíi àgbàdo, hm àwọn oúnjẹ bíi iṣu. Ẹ maa wipé o nígbà tí iṣu máa ń jáde ó dé nígbà tí àgbàdo náà máa ń jáde. Hm iru àwọn oúnjẹ yí èèyàn lè máa n retí wọn ní àkókò kọ̀ọ̀kan nígbà tí ó bá sí mọ́. Hm tí a bá wà ní ọ̀gbẹlẹ̀ n sin kò ní sí àgbàdo mọ́, a tú máa retí ẹ̀ nígbà tí àkókò yẹn bá tú dé, a á tú rí àgbàdo tí ó bọ́ tá tí a jẹ iṣu náà, nkankan náà. Ìgbà kan náà máa wà tó jẹ́ wipé iṣu ẹ̀gbẹ́ ló máa wà níta tí ò ní sí iṣu tuntun. Hm a á tún máa retí ìgbà tí isu tuntun ó jáde. Hm gbogbo àwọn nkankan wonyii náà ni a máa n retí rẹ̀.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Báwo mo ṣe máa jókòó nílẹ̀, ah, nílẹ̀ fèrèsé òfurufú? Ìmọ̀ràn tí wọ́n bá fún wa la máa tẹ̀lé. Hmm, ìmọ̀ràn tí àwọn tí ó ń darí ọkọ̀ yìí, ọkọ̀ òfurufú yìí tí wọ́n bá mú fún wa, ohun la máa tẹ̀lé. Àwa ò lè dá àṣẹ ara wa pa ní, ah, inú bàlùn. Inú oko òfuurufú yìí, a wa o le da ase ara wa pa ǹkan tí òfin inú ọkọ̀ òfurufú yìí bá sọ, ohun ni a máa tẹ̀lé.

Sọ fún wa nípa àgbo tí a mú nígbà aisán. Hmm àgbo tí à ń mú nígbà àìsàn, hmm àwa ò lè dédé lọ̀ wá or wá egbò or wá ewé tí a ò, tí a mọ̀, ò ká lọ ra àgbo tí a mọ̀, aah tí a lè tọpinpin irunre. Hmm nítorí pé èmi ò kí ń máa n se bẹ́ẹ̀. Èmi, mo láìkì àgbo gan o. Mo dè mọ àwọn ewé kọ̀ọ̀kan tí mo lè ja, tí a lè lò, hmm nígbà tí a bá ṣàìsàn, tí ó dé mú ara ẹni yá gágá. Hmm bíi irú èmi ni mo máa ń ṣe ètò, tí màá ṣe wá ewé àti egbò òun, tí mo lè kó wọn jọ, tí màá sè wọ́n, tí mo máa fọ̀ wọ́n dáadáa, tí màá sè wọ́n, tí a dé mú, tí ara wa ó dé yá gágá. Hmm tí a ṣe ń ṣètò rẹ̀ náà kò jú bá ń lọ.

Kí ni ò ń sọ fún ọ̀rẹ́ àtijọ́ tí o kò tíì rí tipẹ́? Ọ̀rọ̀ àkọ́kọ́, a máa ń rẹ́rìn-ín, a máa yọ̀ mọ ra, a máa pariwo, "Aáà, ó ti tó ọjọ́ mẹ́ta o, nibo ló wà." Báwo ni ẹbí ara ń kọ́, ìyàwó ìyàwó ń kọ́, ọ̀rẹ́ ń kọ́, ọmọ ń kọ́, gbogbo ẹ̀, àwọn ẹbí rẹ ń kọ́. Àwọn nǹkan wọ̀nyí laá fi ìdùnnú àti ayọ̀ táa fi pàdé ra wá. Ni kò bá, ju báhun lọ.